Lérò rẹ̀ kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdẹ́ lọ́wọ́ nínú àṣà àwọn èrò jẹ́ láti bèrè? Aṣa wo-- a gbọ́dọ̀ fi àṣà ìkíni àti àṣà ẹ̀kọ́ le àwọn ọmọdẹ́ lọ́wọ́. Bí a ṣe ń fi lé wọn lọ́wọ́ ohun tí ó ń sọnù máa ka ìbéèrè.

Sọ fún wa bí ọ̀nà ṣe ń rí ní àkókò òjò. Àwọn èrò jẹ̀dá àti bèrè bí wọ́n ṣe ń rí. Ànọn máa rí pọsọpọsọ ní ásìkò òjò. Ilẹ̀ kì í gbẹ. Gbogbo ile máa ń fún fún ni bí ó ṣe ń rìn. Ohun tí ó nira, mà ka ìbéèrè àti èrò yìí sókè.